Bẹ́ẹ̀ni, mo máa ń bá àwọn èèyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìbàsoke torí a mọ bí ta ti le pàdé àwọn ènìyàn pàtàkì oloóre alàánú èèyàn. Kilode tí a bá bá èèyàn sọ̀rọ̀, ibo lati le pàdé olórín àbí ká tí le pàdé èèyàn pàtàkì láwùjọ. Torí bẹ́ẹ̀, mo máa bá àwọn èèyàn sọ̀rọ̀, ẹni tí ó bá bá mi sọ̀rọ̀, màá bá a sọ̀rọ̀, ẹni tí ó bá bá mi sere, màá bá a sere.